Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní aago mẹ́jọ ní àárọ̀ ní òwúrọ̀ kùtùkùtù. Mo máa ń gbìyànjú láti tètè dé ọ́fíìsì mi ní aago mẹ́jọ, torí wípé àwọn Yorùbá ní wípé ẹ̀mí iṣẹ́ nínú àkókò o n lówà, àti pé títè tèdè tún máa ń jẹ́ kí iṣẹ́ kó tẹ̀síwájú àti pé kó ṣe dáadáa. So, ohun tó dáa ni láti máa tètè dé sí ẹnu iṣẹ́ ní àárọ̀.